Nígbà ojú ọjọ́ tó tutù, mi ò like òrùn rárá. Òrùn tó bá ń pa mi òrùn kò sí àsìkò tí mo lè bọ́ta, kò sí àsìkò tí mo lè ṣe. Bo tó bá ti bọ́ sáàsìkò òrùn báyìí, à! Èmi máa ń fi, máa ń fi ìgbà sí àkókò tí mo máa jáde ni, torí mi ò ní fẹ́ jáde nínú òrùn. Bí iru ọwó ago méjìlá ẹni si, à! Èmi máa wà nínú ilé ni, mi ò ní bọ́ta. Bo tó bá ti ń dáwọ́ ìrọ̀lẹ́ pé òrùn tí ń lọlẹ̀ àtàárọ̀ kùtùkùtù kí òrùn tó jáde. Àwọn ìgbà tí mo máa like máa jáde nìkan tí òrùn yẹn kò dá lára. Tí òrùn bá payan jù gan, ẹyàn máa ma dúdú ni. So, èmi like ìgbà ẹ̀rùn tí kò sí òrùn tó jẹ́ pé òjò ló máa ń ràn. Yàtosí pé òpópónà ò gbọ́dọ̀ ká tó jò bá sì rọ̀ gbogbo tó kù, èmi fẹ́ràn rẹ̀.